Bí mo ṣe máa ń dárí àwọn òṣìṣẹ́ ni wí pé mo máa ń ṣe àwọn ètò kọ̀ọ̀kan tí ó máa jẹ àwọn iṣẹ́ lọ dáadáa. Nítorí náà, àj a jọ máa ń ṣiṣẹ́ papọ̀ títí táa fi rí pé iṣẹ́ tí à ń ṣe ó parí.

Bẹ́ẹ̀ni, màá ma ra nǹkan lórí Internet Àwon ibi tí wọ́n máa ń pè ní Jumia àti àwon ibi tí wọ́n máa ń pè ní Konga. Ibi bẹ́ẹ̀ la ti máa ń ra nǹkan lórí Interneti Àwon nǹkan bíi aṣọ, bíi bàtà, bíi ago, bíi àwon nǹkan èlò.